Bí mo sen yàn àwọn alábàṣepọ̀ ni pé mo máa ń fi ojú balẹ̀ láti ṣe ìwádìí nípa wọn láti mo irú èyàn tí wọ́n jẹ́ àti irú ibi tí wọ́n tí wà àti irú ǹkan tí wọ́n ti ṣe sẹ́yìn síwájú. Eléyi ni ọ̀nà tí moun gba yàn àwọn alabarin. Àwọn ǹkan tí mò tún máa ń wò ó ní pé ṣé ó jẹ́ ẹni tó ní sùúrù? Ṣé ó jẹ́ ẹni tó máa ń bínú? Ṣé ó jẹ́ ẹni tó lágídí? Àwọn ǹkan wọ̀n yìí ni mo máa ń wò.

Bẹ́ẹ̀ni, mo níìfẹ̀ kí n jẹ́kọ̀ sí ilé inú ilé fèrèsé nínú ọkọ̀ òfurufú nítorí inú ilé, ibi ibiyi, ibi inú ilé fèrèsé yìí, ibẹ̀ ni yio ti má rí gbogbo ǹkan tí o ń lọ, bí ìrìn àjò ṣe ń lọ, tó jẹ́ pé kò sí ǹkan tí ó yẹ kí n rí, ni un o rí àti pé n ó tún rí àwọn ohun wẹrẹwẹrẹ tí ó jẹ́ ǹkan tí n ó tún rí.

Àwọn nǹkan tó wà nínú àpò owó mi ó jẹ́ oríṣi nǹkan méjì. Nǹkan àkọ́kọ́, òun ni àwọn irin-iṣẹ́ tí mo fi ń ṣiṣẹ́ ẹ̀ẹ̀kejì, òun ni owó. Àwọn nǹkan wọ̀nyí ni mò ń máa ń kó sí àpò owó mi nítorí wọ́n ṣé, wọ́n wúlò, wọ́n wúlò fún mi. Ẹni tó ti ṣe pé mò ń máa ń nílò wọn ní pàjáwìrì nígbà míì. Ìdí leléyìí tí mò fi máa ń kó wọn sínú àpò ọwọ́ mi.

Ìtàn tí mo mọ̀ fún ọmọdé òun ni ìtàn bí o a ṣe ṣẹ̀ wá bí Odùduwà ṣe ṣẹ wá láti láti tó ṣi to si sẹ wá sí ilẹ̀ Yorùbá. Odùduwà jẹ́ baba nlá baba iyẹn àwọn Yorùbá tí Yorùbá gbà pé òun ni ó jẹ́ ẹni tó ṣẹ àwọn kalẹ̀. Ìtàn tí ó gbà ṣẹ̀ wá tó gbà dé orílẹ̀-èdè Nàìjíríà tó fi tó fi dé ilẹ̀ Yorùbá òun ni ìtàn tí mo mọ̀ nípa rẹ̀ kékeré.

Oríṣiríṣi ẹranko ló wà ní ilẹ̀-- lán sín nílé. Àmo àwọn ikan gbajumo ju. Àwọn ni ewúrẹ́, ajá, àgùtàn àti olóńgbò. Àwọn ẹranko yìí to gbajumo ju ní ẹranko tí an sìn ní etile. Tosi je pé ní ọjọ́ tó ti pẹ́, àwọn ẹranko yìí àti inú igbó náà ni won tí mu wọ́n wá lé. Ko tó jẹ́ pé wọn sọ wọ́n di ẹranko tí òún bá èèyàn gbé.

Ọjà tí mo máa ń lọ ní ọjà, ọjà tí wọ́n ń pè ní ọjà Agọ̀. Ọjà Agọ̀ yìí, o jẹ́ ọjà kan tó tóbi jù lágbegbe mí, tó sì ṣe pé ẹgbẹ́ ni a ti máa ń lọ, láti máa ra lora ohun èlò àti ohun jíjẹ, àti ohun èlò ilé, àti ohun jíjẹ, àti àwọn nǹkan nína tí a nílò láti lọ ní ilé ni a ti máa ra wọ́n.

Ìtọ́jú ará àgbàlagbà ó jẹ́ ǹnkan tí ó dára púpọ̀ tó sì to koko nítorí pé ìtọ́jú wọn yóò jẹ́ kí àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tíwa náà ká mọ̀ bí a ṣe ń tọ́jú àgbàlagbà. Nígbà ti awa náà ba di ọjọ ogbo, awa náà ba di ogbo won o mọmi bi won se n tọ́jú wa ọ̀nà tí wọ́n bá ti tọ́jú wọn ni pé kí wọ́n rí pé eyan n fún wọn ní jíjẹ, eyan ń fún wọn ní ohun mímu, eyan ń gbé wọn lọ fún, eyan sì ń fún wọn ní òògùn wọn lò lóòrèkóòrè.

Kí yan gbá ilẹ̀, kí a máa gba ilẹ̀, ó jẹ́ ǹkan tó dára o si jẹ́ ọ̀nà kan tí ẹ fi máa ń ṣe ìmọ̀tótó tó jíjà oníkàǹtú náà lgbòó gi ti ẹ fi máa ń ṣe ìmọ̀tótó. Ka gbalẹ̀ ní àárọ̀, ka gba àgbàlá ó dára gidi gan torí pé yóò jẹ́ kí àgbàlá wa wà ní ìmọ̀tótó to si jẹ́ pé àárọ̀ ni àwọn èèyàn máa ń gba ilẹ̀ yìí láti ago méjì sí ago mẹ́jọ kí wọ́n tó lọ ìṣẹ́.

Oríṣiríṣi èso ló wà àmọ́ àwọn èso kan wa to dára fún ìlera wa to si je pé àwọn onímọ̀ ìlera máa ń gba níyànjú láti máa jẹ àwọn èso yìí ní ọ̀pọ̀ yanturu. Ẹ̀ṣọ́ àkọ́kọ́ òun ni ọsàn. Ọsàn jẹ́ èso kan tó kún fún oníranran àwọn nkan to jẹ́ aṣára lóore gẹ́gẹ́ bí vitamin C.

Bẹ́ẹ̀ni, wọn a mọ̀ ọ́n mọ̀ àwọn pírótínì nítorí pé àwọn nǹkan wọ̀nyí ó jẹ́ ǹkan tí ó ṣe kókó tó dẹ̀ ṣe pàtàkì fún ìlera ara wa lófiifá, tí èmi fi máa mò àwọn nǹkan wọ̀nyí ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, tó sì jẹ́ pé àwọn onímọ̀ ìlera máa ń gbà wá ní ìyànjú pé ohunkóhun tí ò bá ti fún wa ní ìlera tópeye, òhun ni ká rí pé a mu ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà.

Rárá o, mi ò kí ń jẹ gọ́ọ̀mù. Gọ́ọ̀mù jẹ́ ǹnkan tí kò dára rára fún ẹni tí ó bá ní ìfẹ́ si iṣẹ́ eyín rẹ̀ nítorí pé àwọn onímọ̀ ìlera gbà ní ìmọ̀ràn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà wipé ohun tí ó bá ti kó sí inú eyín tí ó sì sọ̀rọ̀ láti yọ́ jáde àbí láti fọ́ jáde kà jína sí eléyìí lo je wípé kíni kí ń jína sí gọ́ọ̀mù, emi ò jẹ gọ́ọ̀mù.